Nǹkan tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ mi ní ìgbà tí àwọn ọmọ iṣẹ́ mi ò bá ṣiṣẹ́ tí mo bá fún wọn déédé or boya wọ́n ṣiṣẹ́ náà balàbalà, ó máa ń ta mi lára ó sì máa ń dùn mi inú. Ìdí nìyí tí mo fi máa ń wá gbogbo ọ̀nà láti rí wí pé mo gba àwọn ọmọ iṣẹ́ gidi sí ibi iṣẹ́ mi.

Mo máa ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn nípa fífi orúkọ ilé-ìfowópamọ́ mi kalẹ̀ àti nọ́mbà ilé-ìfowópamọ́ mi kalẹ̀. Ìrì, ì, ọ̀nà yìí ni àwọn oníbàárà àbí àwọn tí ń bá ara jà wọ́n ni wọ́n fún máa ń san owó fún mi. Mo fẹ́ràn láti máa lo báǹkì mi nítorí pé ó wà pa láti fi máa gba owó lọ́wọ́ àwọn ènìyàn.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi nípa sùúrù. Mo máa ń rí pé mo ní sùúrù pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi. Èyí ni èyí tí àwọn òṣìṣẹ́ mi fi fẹ́ràn láti máa bá mi ṣiṣẹ́. Wọ́n máa ń rí pé mo dárí wọn dáadáa torí gbogbo igba ni sùúrú ni ó máa ń ní, ló máa ń rí àṣeyọrí gidi nípa ìbáṣepọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi.

Àwọn èrò mí ní fún iṣẹ́ ọjọ́ iwájú ni kí n wà ní ilé iṣẹ́ tí ó pèsè fún gbogbo ìní mi tí ó sì le pèsè fún gbogbo iṣẹ́ mi, gbogbo iṣẹ́ tí mo ní tí mo dé lè fi fi rí wí pé mo mú ilé iṣẹ́ náà kó tẹ̀síwájú.

Mo ga gan, mo ga tó ọ̀kàn lé méje dín márùn-ún, mo ga gan. Mo jẹ́ ẹni tí ó ga, ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa wọ aṣọ tó bá dára sí ara mi. Gbogbo ìgbà tí bá ń lọ síta, tí àwọn èèyàn bá rí mi, wọ́n má ń inú wọ́n má ń, wọ́n máa ń dùn nípa rírì mi tí mo ga.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésúkè gbogbo ìgbà tí mo bá ti wà ní ibi iṣẹ́ tí mo fẹ́ bá àwọn òṣìṣẹ́ mi sọ̀rọ̀. Mo máa ń rí pé mo lo ẹ̀rọ ìgbésúkè, ó máa ń rí pé gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ bá òṣìṣẹ́ mi sọ, bóyá ní àárọ̀ kùtùkùtù, ò bóyá ọ̀sán ni, ò bóyá ní pàpàjáwìrí ni, mo lè tètè bá wọn sọ̀rọ̀ nípa ẹ̀rọ ìgbésúkè yìí.

Gbogbo ìgbà tí n bá ti fẹ́ lọ sùn, mo máa ríi wí pé mo wọ aṣọ tó gùn. Aṣọ tó gùn náà ò ní jẹ́kí ẹ́fọn jẹ mí, kò sì ní jẹ́kí ẹ́fọn kó jẹ mí lé ọ̀nà púpọ̀. Mo fẹ́ràn láti máa wọ aṣọ tó gùn nígbà tí n bá fẹ́ sùn nítorí òtútù náà. N ò fẹ́ràn òtútù. Nígbà tí òtútù bá ti mú mi, ara mi kì í yá. Ìdí ni èyí tí mo fi máa ń wọ aṣọ tó gùn nígbà tí n bá fẹ́ sùn.

Mo máa n rí i wípé mo lo àkókò mi dáadáa nígbà tí mo bá wà nínú ìlà nípa kì n ṣe ètò gidi tí mo ṣe máa lo àkókò náà. Mo máa ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, ó ní àwọn áàpù kan tí mo lè lò láti lè fi rí i wípé mo lo àkókò mi dáradára. Àwọn áàpù yìí ó wà fún nípa ṣíṣe ètò àkókò, nípa lílo àkókò nígbà tí mbá wà nínú ìlà.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa jẹ iyan. Mo jẹ́ ọmọ ìjẹ̀sà. Iyán jíjẹ sì jẹ́ lára àwọn àṣà tó, tó jẹ́ lárùgẹ ní ilẹ̀ ìjẹ̀sà. Mo fẹ́ràn láti máa jẹ iyan gan. Iyán dùn jẹ, ó wà lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ ní ọ̀sán or ní alẹ́ tí mo bá fẹ́ sùn. Mo fẹ́ràn iyán gan.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa wọ fìlà. Tí mo bá ti wọ aṣọ ìbílẹ̀ mi or tí n bá ti wọ agbádá, or bóyá mo wọ dàǹsíkí, mo máa ní wípé mo wọ fìlà sí i. Fìlà yìí ni mo máa ń wọ pẹ̀lú agbádá or dàǹsíkí mi tí n bá ń lọ sí ilé ìjọsìn, or bóyá mo n lo mo ń lọ ibi iṣẹ́ mi ní ọjọ́ àbámẹ́ta. Mo fẹ́ràn láti máa wọ fìlà kan.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀. Ọkọ̀ yìí ni mo máa ń gbé lọ sí ibiṣẹ́ ní àárọ̀ kùtùkùtù. Ọkọ̀ yìí náà ni mo máa ń lò láti fi padà wá sílé lẹ́yìn tí n bá parí ní ẹnu iṣẹ́. Mo fẹ́ràn láti máa gbé ọkọ̀ náà lọ sí ilé-ìjọsìn. Mo fẹ́ràn láti máa gbé rin ìrìnàjò náà.

Nǹkan tí mo máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀ ni pé mo máa ń rí pé mo sùn ọ̀run dáadáa. Mo fẹ́ràn kí òjò máa rọ̀, mo dẹ̀ fẹ́ràn kí ń máa sùn nígbà tí òjò bá rọ̀. Tí òjò bá ń rọ̀, mo máa ń sùn dáadáa torí òtútù máa ń fẹ́, ara adẹ́ sì máa ń tutù, ilẹ̀ sì máa ń tutù. Mo dẹ̀ fẹ́ràn láti máa sùn nígbà tí òjò bá ń rọ̀.

Mo máa n ra àwọn ẹ̀rọ-ayara-bí-àṣà tuntun nígbà tí ẹ̀rọ ayara-bí-àṣà tí mo bá ń ló tẹ́lẹ̀ bá bàjẹ́, or bóyá wọ́n ò ṣiṣẹ́ mọ. Mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ayara-bí-àṣà. Mo fẹ́ràn láti máa lo ó ní ilé mi, mo dẹ̀ fẹ́ràn láti máa lo ó ní ibiṣẹ́ mi. Gbogbo ìgbà tí ẹ̀rọ ayara-bí-àṣà tí mo bá ń ló tí ò bá dáamọ́, mo máa rí í wé pé mo ra tuntun.

Mo máa ríi wípé mo ra epo fún ọkọ̀ mi ní àárọ̀ kùtùkùtù gbogbo ìgbà tí n bá ti ń lọ ibi iṣẹ́. Epo tí ì bá rà ní àárọ̀ kùtùkùtù yìí ló máa gbé mi dé ilé-ilé-iṣẹ́ mi, olú sì dé máa gbé mi padà wá. Mo dẹ̀ máa ríi wípé mo ra ìwọ̀nba ẹyì tí mo lè lò ní ọjọ́ náà, tó bá tún di àárọ̀ ọjọ́ kejì, màá tún ra epo tuntun fún ọjọ́ náà.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ká àwòrán ilé. Gbogbo ìgbà tí mo wà pẹ̀lú àwọn òbí mi tí mo sì ń gbé ilé àwọn òbí mi, mo wà lára àwọn tó máa ń ká àwòrán ilé. Ó dùn-ún ká nítorí pé ó wà lára àwọn àṣà tí a máa ń ṣe ní ilé mi nígbà tí mo wà pẹ̀lú àwọn òbí mi.

Mo máa ń ra ǹkan ní ọjà, ọjà ni mo ti máa ń ra gbogbo ǹkan tí mo bá nílò, bóyá mo nílò ní ilé, bóyá mo nílò ní ilé iṣẹ́ mi. Gbogbo ǹkan tí mo bá rà lọ́jà, mo máa ríi wípé mo ra wón dáadáa lọ́dọ̀ ẹni tí mo ti máa ń ra ǹkan, torí pé mi ò fẹ́ràn láti ra ǹkan tí ò da.

Wákàtí mẹ́jọ ni mo máa ń fi ń ṣiṣẹ́ lójoojúmọ́. Mo fẹ́ràn láti máa lọ ibiṣẹ́ mi ní agogo mẹ́sàn láàárọ̀ kùtùkùtù. Mo de máa ń padà wá ní agogo mẹ́fà ìrọ̀lẹ́ ní ojoojúmọ́. Mo fẹ́ràn láti máa ṣe bẹ́ẹ̀ nítorí pé ó máa ń fún mi ní ọ̀nà láti fi sinmi àti láti fi ṣiṣẹ́

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Tí mo bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi or pẹ̀lú àwọn ará mi ọ̀wọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo máa ń pín oúnjẹ náà. Mo máa ń bèrè lọ́wọ́ wọn bóyá wọ́n fẹ́ bá mi jẹun ọ́ bóyá wọ́n fẹ́ jẹ lára oúnjẹ mi. Mo lè máa bú láti lára oúnjẹ náà fún àwọn ọ̀rẹ́ mi ọ̀wọ̀ àwọn ẹbí mi láti jẹ.

Oṣù mẹ́ta sẹ́yìn ni mo kẹ́yìn lọ rí dọ́kítà. Ìgbà náà ni ìgbà tí inú ń ro mí. Ọjọ́ náà ni mo lọ sí ọ̀dọ̀ dọ́kítà. Ó sì jẹ́ ìgbà tó kẹ́yìn tí mo lọ rí dọ́kítà. Ìgbà náà ni inú burúkú kan tún ń ro mí lẹ́yìn ìgbà tí mo jẹ ẹ̀wà lóru, àti ìgbà náà mi ò padà lọ sí ọ̀dọ̀ dọ́kítà, ara mi sì ti ya dáadáa.

Ìgbà tí mo kẹ́yìn sunkún mọ́ ọ ní ìgbà tí mo rí èsì ìdánwò tí mo ṣe ní ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga. Ìgbà náà ni mo rí èsì ìdánwò iṣẹ́ ìṣirò tí mo ṣe. Inú mi bàjẹ́ nígbà tí mo ríi, mo dẹ̀ sunkún nígbà tí mo rí èsì ìdánwò náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo fẹ́ràn láti máa ka ìwé gan-an. Nínú ilé ìwé, mo ní yàrá ibi tí mo kó ìwé sí tí mo máa rí pé mo ka ìwé. Lẹ́yìn ìgbà tí mo jẹun tán, nígbà tí mo ti dé láti ibi iṣẹ́, mo fẹ́ràn láti máa ka ìwé gan-an. Kò sí ìwé tí mii ka. Mo máa ń ka ìwé nípa àwọn iṣẹ́ mi, mo máa ń ka ìwé nípa ìjọsìn mi. Mo fẹ́ràn láti máa ka ìwé gan-an.

Mo máa ń kojú ìdènà ọkọ̀ nípa ríri wípé mo fi fi ọkọ̀ mi sí ìyè ọ̀nà tó da. Mo dẹ̀ máa ń rí wípé mo ṣe gbogbo iṣẹ́ gidi sí ara ọkọ̀ mi. Mo má ń gbe lọ sí ọ̀dọ̀ mẹkáníìkì tó máa ń rí gbogbo nǹkan tó ń ṣe ọkọ̀ náà, tó dẹ̀ máa tún nǹkan tó bá yẹ kó tún ṣe nínú ọkọ̀ mi.

Bẹ́ẹ̀ni mo máa ń pe àwọn oníbàárà tuntun. Gbogbo gbà tí n bá ti pàdé àwọn oníbàárà tuntun, mo máa n ri wípé mo se ètò láti pe wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ láti ríi wípé wọ́n wá bá mi rajà. Mo de máa ń ri wípé mo pè wọ́n láti sọ fún wọn nípa àwọn ọjà tuntun tí n bá ní. Mo fẹ́ràn láti máa pe àwọn oníbàárà tuntun nítorí pé ọ̀nà ni tí mo máa ń ríi wípé ilé iṣẹ́ mi tóbi sí, ó sì ní àwọn oníbàárà púpọ̀ sì.

Bẹ́ẹ̀ni mo máa n lo èrọ ìrànwọ́ ohùn nígbàtí bá ti bá àwọn oníbàárà mi sọ̀rọ̀̀ ní láti ẹnu mi sí ẹran ìbánisọ̀rọ̀ mi. Mo máa rí pé mo lo ìrànwọ́ ohùn, tí wọ́n bá lè gbọ̀ mí dáadáa. Bọya mo fẹ́ bá àwọn oníbàárà sọ̀ púpọ̀ sọ̀rọ̀, mo máa rí pé mo lo erọ̀ ìrànwọ́ ohùn.

Rárá o, n o féràn láti máa jẹ oúnjẹ tó le ro fún ìlera. Mo féràn kí ìlera mi kó wà ní pípé. Èyí ni èyí tí mo máa ń jẹ oúnjẹ tó máa ń ṣe ara lóore. Mo féràn láti máa jẹ àwọn oúnjẹ gidi bí i iyán, bí i àmàlà, bí i ìrẹsì, bíi èwà. Mo dẹ̀ féràn láti máa jẹ àwọn èso lé lórí láti lè rí pé ìlera mi wà ní pípé.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé ni kíkà ìwé ní ìgbà tó yẹ àti ní ìgbà tó tọ́. Mo fẹ́ràn láti máa ka ìwé mi nígbà tó yẹ. Tí mo bá ti ṣe àkókò fún ìwé kíkà, mo máa rí pé mo ka ìwé náà. Kì í ṣe pé lẹ́yìn ìgbà tí ìdánwò bá dé ni mo máa bẹ̀rẹ̀ sí ní ka ìwé. Mo máa rí pé mo ka ìwé mi láti, láti ìbẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ náà. Kì í ṣe ìgbà tí, ìdánwò bá bẹ̀rẹ̀ ni mo tó máa bẹ̀rẹ̀ síí gbé ìwé láti kà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran iṣẹ́ ìtagbangba. N ò fẹ́ran láti máa ṣe iṣẹ́ níkọ̀rọ̀ nítorí ó léwu. Mo fẹ́ran láti máa ṣe ìtẹ́ ìgbẹ́ iṣẹ́ ìtagbangba níbi tí àwọn yẹn ti máa ń rí mi. Mo dẹ̀ fẹ́ran rẹ̀ náà nítorí mo máa ń ráyè láti fojú sí iṣẹ́ mi àti láti rí i pé mo ṣe iṣẹ́ pẹ̀lú sùúrù.

Àná ni ó kẹ́yìn tí mo lọ sí ọjà. Mo fẹ́ràn láti máa lọ ọjà lójoojúmọ́ láti lọ ra àwọn ètò tí mo máa ń ní láti se oúnjẹ, òun tí mo ní ní láti fi ṣe yàrá mi o láti fi ṣe ilé mi. Mo dẹ̀ fẹ́ràn láti máa lọ ọjà ní gbogbo ìgbà tí a bá ti ní nǹkan ta fẹ́ lò ní ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Ago ọwọ́ yìí ni mò ń wọ lójoojúmọ́ ní gbogbo ìgbà tí mo bá ti ń lọ ibi iṣẹ́, bóyá tí bá ń jáde síta, or bọ́yá mo lọ fún irin àjò, or boya mo fẹ́ sáré jáde síta, Or láti ṣere pẹ̀lú àwọn orẹ̀ mi àbí ẹbí mi. Mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́ nítorí pé kì í mú mi láti, ó máa ń mú mi láti mọ, eh, eh, iye tí ago jẹ́

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òòrùn sa ra. Gbogbo ìgbà tí mo bá ti ń jáde lọ, bóyá mo fẹ́ fi ẹsẹ̀ rìn, mo máa rí i pé mo fi idaabo ìdáàbòbò òòrùn sí ara mi. Mo fẹ́ràn láti máa fẹ́ para gan, nítorí ó máa rí i wí pé gbogbo ara mi ó wà ní pípé, kò dẹ̀ sí ìjàmbá tó máa ṣe ìlera mi.

Data tí mo máa ń lò lọ́sẹ̀ẹ̀sẹ̀ ó pọ̀ tó gígì ogún. Mo fẹ́ràn láti máa lo data gan-an, bóyá nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, bóyá tí mo bá wà nílé. Mo máa ń lo datà yìí ni mo máa ń lò láti fi bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, ọ láti fi bá àwọn èèyàn mi sọ̀rọ̀ nílé, ọ láti fi bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní àwọn ìlú tó jìnà síbi tí mo wà.

Ibi tí mo fẹ́ràn lọ jù ní ilé ìfowópamọ́. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìfowópamọ́ nítorí ibẹ̀ náà ni mo máa ń gbé gbogbo owó tí mo bá ti pa níbi iṣẹ́ láti lè fi fipamọ́ sí láti lè fi ra ọjà tuntun nígbà tó bá yẹ àti láti lè fi ríi wípé mo san owó fún àwọn, àwọn tó máa ń kó ọjà tuntun fún mi.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lo. Láti kékeré mi, ọwọ́ ọ̀tún ni mo máa ń lo. Ọwọ́ ọ̀tún ni mo fún máa ń kọṣẹ́. Ọwọ́ ọ̀tún ni mo fún máa ń ṣe nǹkan. Kọì, mi lò ọwọ́ òsì, ọwọ́ òsì ni mo fún máa ń gbálẹ̀. Mi ò dẹ fẹ́ràn láti máa lo ọwọ́ òsì. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lo jù, òun ni mo dẹ̀ mo ń lo.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré. Mo máa ń sáré láti lè ríi wípé ìlera mi wà ní pípé. Mo máa ń sáré láàárọ̀ kutu kutu nígbà tí mo bá fẹ́ fẹsẹ̀ rìn tí mi ò fẹ́ gbé ọkọ̀ mi. Mo fẹ́ràn láti máa ń sáré gan nítorí ó máa ń ṣe ara mi lóore. Eré ṣíṣá wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nígbà tí mo wà ní kékeré.

Fóònù alágbéka tí mo ń lò, ó jẹ́ Tecno. Mo fẹ́ràn láti máa lo fónù alágbéka Tecno nítorí ó dára gan, bátíìrì ẹ̀ ó da, ó sì ní kámẹ́rà gidi, ó lè ya fótò gidi. Mo fẹ́ràn rẹ̀ nítorí wípé ó lè, ó lè ṣiṣẹ́ gidi fún mi, fún ọjọ́ pípẹ́.

N ò lọ ìṣẹ́gun ọdẹ rí. N ò jẹ́ ọmọ tó wá láti ilé ọdẹ. Idí nìyí tí mi ò fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ́gun ọdẹ. Mo fẹ́ràn àṣà ilẹ̀ Yoruba, ṣùgbọ́n n ò máa lọ ìṣẹ́gun ọdẹ nítorí pé n ò lọ bẹẹ rin.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn-àjò lọ sí ìlú mìíràn rí. Àìmọye ìrìn-àjò tí mo ti ṣe lọ sí ìlú mìíràn, mo fẹ́ràn láti máa rin ìrìn-àjò lọ. Àwọn ìrìn-àjò yìí sì jẹ́ àwọn ìrìn-àjò tí mo máa ń lọ nípa iṣẹ́ or nípa ilé-ìjọsìn mi. Mo dẹ̀ fẹ́ràn láti máa rin ìrìn-àjò yìí nítorí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa ń gbé mi lọ ìlú mìíràn.

Bẹ́ẹ̀ni, mo ní irugbọn. Irugbọn yìí ni mo máa ń gé ní gbogbo ọjọ́ àbámẹ́ta. Nígbà tí ó bá ti kún, mo dẹ̀ máa rí pé mo fọ irugbọn mi ní àárọ̀ kùtùkùtù nígbà tí mo bá ti wà nílé ìwẹ̀ láti lè fọ dáadáa kí ìlera mi kó wà ní pípé.

Mo máa ń gbọ́ èrò àwọn oníbàárà mi nípa pípé wọ́n láti lè gbọ́ nǹkan tí wọ́n bá fẹ́ sọ. Nípa ọjà tuntun tí ń bá ní, mo máa ń gbọ́ èrò àwọn oníbàárà mi gan-an torí àwọn oníbàárà mi máa ń pè mí pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.